Mo máa fi kọ́kọ́rọ́ mẹ́pàá mọ ti ibi fèrèsé ibi inú yàrá mi torí tí n bá mú jáde kó má ba sọ̀ mí. Mo máa fi kọ́kọ́rọ́ mẹ́pàá mọ síbi fèrèsé ibi yàrá mi tí máa ti dé, màá mú, màá dẹ́ sí ilẹ̀kùn mi inú fèrèsé mo máa fi sí.

Mo máa ń pẹ̀tù sí ìkíni àti ìkejì ní àárín, wípé kí wón má yà mọ́, ká lè bá wà ní ìrẹ́pọ̀, kó má bàà sí pé ẹnìkan bá ẹnìkan jà. Bẹ́ẹ̀ni mo sì máa ń ṣe ètò tí ìṣòro bá ṣẹlẹ̀ ní àárín èmi àti àwọn akẹgbẹ́ mi.

Bẹ́ẹ̀ni mo máa pa owó pamọ́, torí ní àkókò tí mo bá ní, tí mo bá fẹ́ lo owó, owó ò le má sì ní ọwọ́ mi. Tí tí mo bá fi owó pamọ́ ni, màá fi owó pamọ́ dáadáa, torí ìgbà tí mo bá need owó, màá fi owó pamọ́. Bẹ́ẹ̀ ni, ó dá pé ọmọ máa fi owó pamọ́.

Mo nífẹ̀ẹ́ kí ń máa wọ bàtà aláwọ̀ ti kò ga jù, tí kò sì kúrú jú. Torí tí ó bá ti ga jù, o mú ẹsẹ̀ rò mí, tí kò bá dẹ́ kúrú jú, mo lè wọ̀ dáradára. Mo nífẹ̀ẹ́ sí bàtà aláwọ̀ kí ń máa wọ, torí ó máa dára ní ẹsẹ̀ mi kí ń máa wọ jáde.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi kò gbà mí lákòókò púpọ̀, kò gbà mí ju bóyà bíi ìṣẹ́jú mẹ́wà sí ìṣẹ́jú méjìdínlógún àbí bẹ́ẹ̀ni. Ìgbà tó bá wùmí ni mo lè sinmi sí, ìgbà tó bá sì wùmí ni mo lè ṣe tán àti sinmi oúnjẹ ọ̀sán mi.

Bẹ́ẹ̀ni, mo ti dúró dáadáa nípa mọ́lò ẹ̀rọ ayárabíàṣá fún ìgbà díẹ̀ torí ẹ̀rọ mi bàjẹ́ ní ìgbà náà, bí mo ṣe dúró fún ìgbà díẹ̀ níyẹn tí mo fi ní ìmíì. Torí owó pọ̀ lọ́wọ́ mi ní ìgbà náà.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí dáradára torí ibi tí mò ń gbé, ìlú omi ni. Ìgbà mí omi yálé lè ṣẹlẹ̀, a máa gun ọkọ̀ ojú omi tí irú omi yálé bá ṣẹlẹ̀, a máa fi ọkọ̀ ojú omi, a máa fi ṣe irun iná ní ojú omi.

Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ ni bí i agogo méje àbọ̀ sí agogo mẹ́jọ. Mo máa ń jẹ oúnjẹ alẹ́ torí oúnjẹ ó máa ń ba wá lẹ́ẹ̀ ní ara mi kó tó di ìgbà tí mo fẹ́ sùn. Agogo méje sí méje àbọ̀

Ah! Mo fẹ́ràn oúnjẹ ìbílẹ̀ wa o dáradára. Mo fẹ́ràn kí n máa jẹ àmàlà àti gbẹ̀gìrì àti ewédú. Mo fẹ́ràn rẹ̀ kí n máa jẹ dáradára. Ma dá mi ní ọrùn, ó dẹ̀ má n wù mí jẹ ní ọ̀pọ̀ ìgbà. Mo fẹ́ kí, mo fẹ́ràn kí n máa jẹ dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ṣe ìtọ́jú ọjà. Mo máa ṣe dáradára. Ó dára ki eyaan má ṣe ìtọ́jú ọjà. Kí eeyan má ṣe ìtọ́jú ọjà. Ó jẹ́ ǹkan tí ó dára. Mo máa n ṣe, mo nífẹ̀ẹ́ láti máa ṣe ìtọ́jú ọjà dáradára torí ǹkan tó dáa ni láti ṣe. Bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jijo dáradára. Tó bá tún wá jẹ́ ijó ìbílẹ̀ wa, mo fẹ́ràn rẹ̀ púpọ̀ jù lọ́pọ̀ ìgbà. Kí máa jó, kí máa dárayá dáradára ní gbogbo ìgbà. Mo fẹ́ràn rẹ̀, mo nífẹ̀ẹ́ sí i láti máa jó gan ní. Nnkan tí mo fẹ́ràn sí i.

Tùràrí dára o kí èyàn máa fín. Bẹ́ẹ̀ni, máa fín tùràrí torí ó máa ń lé àwọn àlujánnu dánù seyàn. Kò ní jẹ́ kí èmi àìrí kò wo ago ara èyàn abí kò wo sàkání tí èyàn bá wà. Mo nífẹ̀ẹ́ sì tùràrí, bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ síi.

Ọjà tuntun, kò sí ìgbà tí ọjà tuntun kò le jáde. Ní gbogbo ìgbà ni ọjà tuntun máa ń jáde. Ó lè jáde, kò sí ìgbà tí kò le jáde, ó lè jáde lóṣù yìí ó sì se oṣù tí ń bọ̀, ó lè jẹ́ nínú ọdún yìí ó sì lè jẹ́ ọdún tí ń bọ̀. Ìgbà kúùgbà ni ọjà máa ń jáde.

Nígbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé, nígbà tí mo wà ní ilé ìwé girama ní, àkọ́kọ́, ìgbà náà ni mo kẹ́yìn lọ sí ilé ìwé girama tí olùkọ́ mi si bà mí wí ní pópó.

Bẹ́ẹ̀ni, mo ní àdìrẹ. Mo ní ẹranko àdìrẹ tí mò ń sin torí ó da kí eeyan máa ṣin nǹkan òsìn dáradára. Nǹkan òsìn dára ní àwùjọ kí ẹ̀yàn máa ṣin. Bẹ́ẹ̀ni, mo ní àdìrẹ tí mò ń sè. Bẹ́ẹ̀ni mo ní.

Mi ò kí ń ṣe ìpàdé ní orí fóònù sùgbọ́n lórí fóònù. Sugbon emì náà fẹ́ kọ́ ìpàdé náà láti máa ṣe ní orí fóònù torí wón sọ wípé ó ma ran ènìyàn ní ọwọ́ púpọ̀ ní gbogbo ona torí tí eyan kò bá sí ní agbẹ̀gbẹ̀ ibi tí ẹnìkejì wà.

Bẹ́ẹ̀ni nígbà tí iṣẹ́ bá pọ̀, mo máa pààrọ̀ wọ́n sí ara wọn ni. Tí mo bá kọ́kọ́ ṣe ìkan dírẹ, tí mo bá ti rí pé mo ti fẹ́ ṣe tán, mo tún lè ṣe èkejì náà dírẹ. Torí gbogbo rẹ̀ náà ni mo gbọdọ̀ ṣe, mo màá ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní ọjọ́ yẹn. Tó bá di ọjọ́ kejì, mo máa sin yókù.

Tí mo bá fẹ́ pin owó ní arin àwọn ọ̀rẹ́ mi, mo máa ń pin owó náà ní dọ́gba dọ́gba. Nítorí orí kan o ju orí kan lọ. Ibi o ju bí, bí a ṣe bi ẹrú, bẹ́ẹ̀ náà ni a bí ọmọ. Mo máa ń pin ní dọ́gba dọ́gba ni kí ó máa ba fa ìjà ìjà láàrin èmi àti àwọn ọ̀rẹ́ mi.

A máa ṣe bí ó bá ṣe gbà náà ni. Bẹ́ẹ̀ ni a máa bá ẹlẹ́gbẹ́ ṣe iṣẹ́ bí ó bá ṣe gbà. Tí ó bá yẹ kí a ṣe délé, a máa ṣe délé. Èyí tí a kò bá ráyè ṣe, a máa fi sílẹ̀. Èyí tí a bá ráyè, a máa ṣe é. Bẹ́ẹ̀ni a ṣe máa ṣe. Nítorí gbogbo ìgbà kọ́ ni a máa ní àyè láti bá èèyàn ṣe iṣẹ́ rẹ̀. Ìgbà tí ọ bá ní àyè láti bá ẹlẹ́gbẹ́ ṣe iṣẹ́, ó máa ṣe é ní sókí.

Ìrànwọ́ àkọ́kọ́ bí a ṣe máa ń ṣe, bo bá ṣe gbà náà ni a ṣe máa ṣe. Ìrànwọ́, eeyan lè ṣe ìrànlọ́wọ́ tí ó bá ní ìrànwọ́ yẹn ní àkókò ìgbà náà. Ìrànwọ́ àkọ́kọ́, a lè sọ pé ó dára kí èèyàn máa ṣe, ṣùgbọ́n ìrànwọ́ tí èèyàn ò bá fẹ́ ṣe, kí Ọlọ́run má jẹ́ kí èèyàn o ṣe ìrànlọ́wọ́ tí ò dáa.

Bẹ́ẹ̀ni, ó dára kí èèyàn máa mọ àmì ìràwọ̀ rẹ. Mo mọ àmì ìràwọ̀ mi dáradára. Àmì ìràwọ̀ mi ni ìràwọ̀ iná tí ó ń gbóná wiriwi. Ìràwọ̀ kàn tí ó kan tí ó jẹ́ ìràwọ̀ kàn gbòógìi láàárín ìràwọ̀ ni. Ìràwọ̀ iná ni ìràwọ̀ mi, bẹ́ẹ̀ ni ìràwọ̀ iná ni mi.

Ìkọ́mọ̀. Rárá o, mi ò ní ìfẹ́ síi láti máa jẹ nkọ́mọ̀. Mi ò ní ìfẹ́ síi rárára láti máa jẹ nkọ́mọ̀. Wàá kí jẹ nkọ́mọ̀. Mi ò ní ìfẹ́ síi. Mi ò máa jẹ. Mi ò ní ìfẹ́ síi láti máa jẹ nkọ́mọ̀ rárára. Nkọ́mọ̀ ṣe pẹ̀sẹ̀ ǹkan tí mo ní ìfẹ́ síi ràrá.

Kíláàsì ọ̀hùn, kíláàsì ọ̀hùn. Hmh. Mi ò, mo ní, ṣùgbọ́n mo ní kíláàsì ọ̀hùn, mo ní bẹ́ẹ̀ni. Hmh. Bẹ́ẹ̀ni, mo ní.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé torí tí o bá dé ibẹ̀, o máa rí àwọn nǹkan mírìn mírìn tí ojú rẹ kò tíì rí rí láti ìjọ́ tí wọn ti bí o. Ó dára kí o máa lọ ilé, lọ sí ilé ìsẹ̀mbáyé torí ọ́ fi máa rí àwọn ìrirí tó ri rí.

Mo máa ń tọrọ ìdáríjì àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mo máa rí ìrè pé jọ̀wọ́ ìdáríjì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni mo sì máa tọrọ ìdáríjì. Mo máa bèbè, mo máa kúnlẹ̀, sì máa ráyè bá a bàá nílẹ̀ pé ìdáríjì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni mo sì máa tọrọ ìdáríjì.

Oṣù tí ẹbí tí à ń mo wá ayé, oṣù, oṣù kẹjọ ni mo wá ilé, mo wá ilé ayé. Bẹ́ẹ̀ni oṣù kẹjọ ni wọ́n bí mi sí ilé ayé yìí. Oṣù kẹjọ ni, oṣù kẹjọ ni wọ́n bí mi.

Mo máa kí àwọn ènìyàn ní irú àkókò àti ìgbà tí a bá wà lóun tí mo bá kí àwọn ènìyàn. Mo máa kún ilẹ̀, máa kúnlẹ̀ kí wọ́n bí mo ṣe jẹ́ obìnrin. Máa kúnlẹ̀ kí wọ́n, kí wọ́n ní àpọ́nlé tó péye láti fún ènìyàn.

Bẹ́ẹ̀ni o, mo máa pa àwọn faili mi pamọ́ torí ijọ́ tí mo bá nílò rẹ̀ ki le bá ri ní, ki le bá ri ní àtilo. Mo máa pa àwọn faili mi pamọ́, mo máa tọ́jú wọ́n rẹ̀ dáradára bí oni. Ijọ́ tí mo bá ní, tí mo bá nílò rẹ̀ láti lò.

Àkókò àtijọ́ ló ní ìgbà, òjò ló ní ìgbà àti àkókò rẹ̀. A ti ní ìgbà tí a máa ṣe gbogbo nǹkan mi. Ìgbà tí mo máa lọ sí ibiṣẹ́, ìgbà tí mo máa tọ́jú ilé, tọ́jú ẹbí, tọ́jú ará mi. Bẹ́ẹ̀ ni mo sì máa ń lo àkókò mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésoké. Ẹ̀rọ náà dára. Fún ènìyàn láti lò. Mo fẹ́ran rẹ̀ láti lò. Mo fẹ́ran rẹ̀ láti dára dára. Mo fẹ́ran rẹ̀ láti lò. Òun náà jẹ́ ẹ̀rọ tó dára.

Ekana mí, mo máa tọ́jú ekanà mí dáradára, torí kí àrùn-kárùn kó má bá wọnú ekánà mi. Mo máa fi abẹfẹ́lẹ́, màá fi gé ekanà mi ni gbogbo ìgbà, torí kí ìdọ̀tí kó má bá à ṣáá sí abẹ ekanà mi.

Bẹ́ẹ̀ni o, màá ṣe ìpè rédíò tí a bá ń gbọ́ ìròyìn kàyééfì, mo máa ń ṣe tí wọ́n bá tẹ erọ ìbánisọ̀rọ̀ wọn sórí afẹ́fẹ́. Èmi na màá ṣe ìpè rédíò, mo màá ṣe ní èèkokàn tí mo bá wà ní ibi, mo máa ṣe dáradára.

Mo máa ra nǹkan ní ọjà. Bẹ́ẹ̀ ni tí mo bá fẹ́ ṣe ọbẹ̀, mo máa ra àǹkán ní ọjà. Bo bá ti jẹun mo sì máa ra nǹkan ní agbègbè ilé mi náà tí mo bá fẹ́ lọ sí ọjà. Bẹ́ẹ̀ ni mo sì máa ra nǹkan tí mo bá ti rí nǹkan ni mo sì máa ra nǹkan náà.

Bẹ́ẹ̀ni, mo máa ka ìwé, mo máa ka ìwé, mo máa ka ìwé nígbà tí èmi nìkan tí mo bá dá wà, mo máa ka ìwé, mo máa ka ìwé dáradára, mo ma ka ìwé. Tèmi nìkan bá dá wà ni máa ka ìwé yẹn, mo ma ka ìwé dáadáa.

Mi ò ní kọ̀mpútà kan fún wọn. Sugbon mo nífẹ̀ẹ́ sí láti ní kọ̀mpútà. Ó ti ẹ̀ ṣe a ní àgbékà kọ̀mpútà alágbèéká. Mo nífẹ́ sì, ṣùgbọ́n mi ò ní. Mo sì nífẹ̀ẹ́ sí láti ní, mi ò ní.

Mo ní ìtara ní ibi iṣẹ́ mi, tí mo bá rí pé ìṣe bá se lọ ní ọjọ yẹn, bẹ́ẹ̀ ni mo ṣe máa tara sí. Tí ọjà bá yá dáradára, ìtara mi máa pọ̀ ju títẹ̀lẹ̀ lọ. Mo ní ìtara ní ibi iṣẹ́ mi dáradára, mo ní ìtara.

Owó ọ̀tún àti owó òsì ni mo máa ń lò. Kò sí èyí tí mo kò lè lò nínú owó méjèèjì tí Ọlọ́run fún mi. Ó wà ní ibi tí mo bá fẹ́ mọ̀ mọ̀. Tó bá jẹ́ àpótí òsì mo wà, màá fi àpótí òsì hàn. Tó jẹ́ àpótí mo wà, màá fi àpótí mi hàn. Òǹkà náà, owó méjèèjì ni ó ní òun ń lọ sí ibi.

Iwa ìsòwò ni un o po. Mo fẹ́ owó. Ìsòwò lọ́wọ́ kò dára fún ọmọ ènìyàn. Owó ni a fi ń ṣe ohun gbogbo ní ìlẹ̀ ayé. Òwò dára. Iwa ìsòwò kò dára.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àlọ́ apanilẹ́rìn. Àlọ́ bíi àlọ́ ìjàpá tirogọ, ọ̀kọ̀ yánníbo, àti àwọn àlọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ń pa enìyàn lerin, tí ó máa ń mú ara èniyàn yá gágá, tí ó máa ń mú òṣòró rẹ́rìn, tí ó máa ń mú ẹ̀ni ti ínú re o dun, tí ó máa ń mú inú rẹ dùn. Mo fẹ́ràn láti máa pa àlọ́

Rárá, mi ò tíì ní káàdì iṣẹ́. Òun wù mí láti ní káàdì iṣẹ́. Mo mọ̀ ní káàdì iṣẹ́ ní ẹ̀pẹ̀. Ọlọ́run ló wù mí sókè. Ni ọ̀ní, ó sì máa wù mí láti ni Òwo náà ni a fi ṣe ohun ṣe káàdì. Mo rí tí káàdì pọ̀ ju ọ̀dẹ̀ káàdì lọ ní.